Bẹ́ẹ̀ni mo ti bèerè iranlowo latọ́dọ́-- lọ́tọ̀dọ́ re, ó sì ti fún mi ní àṣẹ láti tẹ̀síwájú lórí i, ó sì ti kọ́ mi bí n ṣe lè lo áàpù yìí nítorí mo ṣẹ̀ṣẹ̀ ṣí i ni, òní ó ti fún mi ní gó ahead.

Àwọn social media app bíi Facebook, Twitter, Instagram, WhatsApp, Telegram àwọn social media apps tí èèyàn máa ń lò jùlọ. Although, google náà, kí ń ṣe social media app. Twitter, WhatsApp, Instagram, TikTok.

Àjọ máa ń ṣeré káàkiri àdúgbò, pẹ̀lú àwọn ọ̀rẹ́ ojúrun máa ń rí ká kọ́ máa lọ léra wa kí láti lọ máa wo fíìmù owó sinimá papọ̀ tó a máa ń ṣe mọ̀

Àwọn oun tò wà nínú àpò owó oun ní fóònù, owó, bíiṣíkí, súwìtì, àti àwọn nkan bí àgò náà, a máa ń fi ṣí, àti gègé ìkọ̀wé. Ó wà lára oun tí ẹeyan máa ń fi sínú àpò owó.

Eeyan máa ń fọwọ́ kí ẹ̀eyan tó jẹun, kí wọ́n bá lọ sí tọ́lẹ́ẹ́tì, ẹ̀eyan ó fọwọ́. Tí wọ́n bá fi ọ́ síbi tó dọ̀tí, ẹ̀eyan ó fọwọ́ àti kí ẹ̀eyan máa fi blade àbí clipper gé ekaná ní gbogbo igba.

Oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà kò sí ohun tó burú níbẹ̀, àmọ́ tó bá jẹ́ àwọn oníbáárà ní oúnjẹ ọ̀sán kò sì jẹ́ pẹ̀lú wọn, nítorí ìhùwàsí wọn, ìṣesí wọn un tó fà á náà. Àmọ́ tó bá jẹ́ oníbàárà tà, oníbàárà oúnjẹ àt8li jẹ oúnjẹ pẹ̀lú wọn ó le, ki eeyan ṣá ti ìfọ.

Mi máa ń lò but, ọ̀pọ̀ igbà, i kí ń lò tí ń bá mú nǹkan mímú. But àwọn nǹkan mímú imi wà tí wọ́n bá fi sí, eèyan máa lò láti fi mú, kó fi rọrùn.

Ìrìnàjò ní kása ti ìmúra náà ni tí àwa bá ti múra kí èyàn sí tí lówó tí èyàn ó fi wọ ọkọ̀ kí èyàn lọ bí tèyàn lọ. Ìmúra púpọ̀ náà sì fún gbámu tí à ń ṣe fún ìrìnàjò. Kọ́lohun sá ti ṣọ̀wa láyọ̀ àti àtàláfíà ni.

Bẹ́ẹ̀ni, mo máa lo but kii ṣẹ́ gbogbo ìgbà. Kí se gbogbo ìgbà ni mo máa ń lo àwọn ẹ̀rọ ìdakejee ki í se gbogbo igba.

Àkókò ọdún iléyà nì, ìgbà tí wọ́n ma ń pa ẹran, aàh, ó wọ̀sọ tuntun. Wọ́n pa ẹran àwọn tí ó pa àgbò, àwọn tí ó pa ewúrẹ́, àwọn tí ó pa màálù, àwọn tí ó pa ràkúnmí àti pé wọ́n tún má ṣe durbar a má lọ ilé àwọn ọ̀rẹ́ kàkiri ó máa ń dùn gan.

Ẹn, òpin ẹ́ tí ẹ̀niyan bá ṣẹ́ náà ni pé tọ̀, Lágbájá o, mo ṣe báyi báyi fún ọọ mo de mo pé tọ̀, mo ti ṣe ọ́ ò, foriji mi, bí kọba ṣi le ṣe, ẹ̀niyan o wa orẹ̀ lọ láti ṣọ fún pé tọ̀, dákún bámi bẹ Lágbájá mo se e, mo ṣẹ́, mo ṣe báyi báyi fún n.